Bẹ́ẹ̀ni, ojú tèmi dára. Gbogbo n tí mo bá fẹ́ ká, bó jẹ́ n tó súmọ́ mi, bó jẹ́ n tó jìnnà sí mi, mo máa ń rí ká dáadáa. Mo sì máa ń tọ́jú ojú mi, mo mọ ojú tó ojú mi dáadáa. Nítorí pé ojú ọ̀hun ni ẹni, ó sì wà lára ohun márùn-ún tí ó jẹyẹ bí ẹni. Àkọ́kọ́, mo máa ń tọ́jú ojú mi tí mo máa ń fojú mi tí mo bá jí láàárọ̀ kúrùkùtù èkejì síní. Tí mo bá ń lọ síbi tí mo bá rí pé eruku wà, mo máa ń lo gíláàsì tí wọn ó fi ṣe àké fún ojú mi. Tí n bá si rí pé ǹkan kan tí ń ṣe mí lójú, mo máa ń lọ sí ilé ìwòsàn ibi tí wọ́n ti bá mi yẹ ojú mi wò. Lórí gbogbo eléyi náà, mo fi ràn wípé mo máa ń tọ́jú ojú mi ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, tí mo bá ti mú àdéhùn ṣe, ó pọn dandan kí n máa ka àwọn àdéhùn. Gbogbo ẹni tó bá mú àdéhùn ṣe tí ò sì mú ṣẹ, ó ti dẹrù Ọlọ́run nù, ó sì ti, ó ti, ó jẹ́ bí ẹni tó dalẹ̀ ni. Ẹni tí ò bá sì fẹ́ dalẹ̀ kò gbọdọ̀ mú àdéhùn. Tí bá sì ti mú àdéhùn, ó pọn dandan kó, kó, kó ka àdéhùn.

Bẹ́ẹ̀ni, mo ní wà tó dára nígbà tí mo bá ń jẹun. Àkọ́kọ́ náà tí a bá ń jẹun, ọmọlúwàbí kì í jẹun lórí ìdúró. Èkejì, tí eyań bá jẹun, ọmọlúwàbí ò kí ń sọ̀rọ̀. Ẹ̀kẹta, tí ọmọlúwàbí bá ń jẹun, ọmọlúwàbí ò kí ń jẹun hauhau. Tí ọmọlúwàbí bá ń jẹun, eyan jókòó dáadáa, tí ó sì pàtàn rẹ̀ dé. Tí ọmọlúwàbí bá ń jẹun, kò gbọdọ̀ koko mu ẹ̀ran jẹ náà, ò gbọdọ̀ pàri oúnjẹ kó tó mọ jẹun. Tí ọmọlúwàbí bá jẹun tán, ọmọlúwàbí ó palẹ̀ mọ́ ni, n tí ọmọlúwàbí ń ṣe inú. Tò, eyiun ń fihan pé mo ní wà dáadáa ní ìgbà tí mo bá tí ń jẹun. Bí wọ́n se tìtọ̀ wá nù, bàá náà sì lè tí ń ṣe inú.

Nígbà tí mo bá ń ka ìwé kókó nínú ìwé ọ̀ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni kí ohun ó kojú sí ẹni tí wọ́n bá ń kọ́ mi, híhun jẹ́ àkókò ẹlẹ́kẹ́jẹ ki mo dájú ní pé ohun gbọ̀n tí wọ́n ń kọ́ mi, mo mọ̀ ọ́n dáadáa ó sì yé mi dílẹ̀ dílẹ̀. Mo àì gbọ́dọ̀ mọ́ fojú sí ẹni tí wọ́n bá ń kọ́ ni, ó máa rí yẹ́ bí pé olúwa rẹ ò fọkàn sí ẹni tí wọ́n bá fẹ́ kọ́, tí pé olúwa rẹ ò fẹ́ fọkàn kan kí ẹyin fi kọ́ṣẹ́ àbí kí ẹyin fi kọ́ ẹni tí ń bá, ẹni tí ń bá, ẹni tí ń bá ń kọ́ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, mo ní ọkọ̀ tí mo máa ń wà fún tawọ́ tara tèmi. Gbógbo ìgbà tí mo bá ti fẹ́ jáde, ọkọ̀ owo àrà mi ni mo máa ń lò. Àsìkò sì mí, àsìkò mí sì ni tí mo bá ti fẹ́ lọ síbi iṣẹ́, mo máa ń lo ọkọ̀ owo àrà mi, àbí kí n lọ lè wọ ọkọ̀ ibi iṣẹ́. Kì í ṣe gbogbo ìgbà náà ni èmi máa ń wọ ọkọ̀ ará mi lọ sí ibi iṣẹ́. Mọ́ ọ̀pọ̀ ìgbà dé, mo máa ń wọ ọkọ̀ ibi iṣẹ́ lọ sí ibi iṣẹ́. Mo lọ́kọ̀ owo àrà mi, mo sì rà á. Nísìnyí o ti fẹ́ẹ̀ pé ọdún márùn-ún tí mo fi ra ọkọ̀, ó wàrà tèmi. Product tí mo sì fẹ́ rà, òun náà mo rà, tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Toyota ni, Toyota product ni èmi fẹ́ràn, òun náà mo sì ra, òun náà sì ni Toyota Camry 2008 edition, òun náà mo ń lò lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà láti ọjà agbègbè wa. Mó ń kúkú kọjá ni mo bá rí bí aṣọ náà ṣe rí nínú gíláàsì àwọn olùta aṣọ. Bi mo ṣe rí, mo fẹ́ran aṣọ náà àti pé aṣọ tí ó bá iráwọ̀ mi mu ni. Ohun tó fà á tí mo fi fẹ́ kan ra aṣọ náà nìyẹn. Mo sì fẹ́ wọ̀ ọ́ ni ní gbogbo ìgbà tí a bá ti ní ìnáwó síwájú nísinyìí, mo fẹ́ máa wọ aṣọ náà. Aṣọ náà ṣe óri bí i aṣọ native ni, àmọ́ ó jẹ́ pé ó jẹ́ ń tanrán láti orílẹ̀èdè òyìnlóyìnbó àwọn oníràwọ̀ funfun. Àwọn oníràwọ̀ funfun. Aṣọ náà wà ní pẹ̀lú fílà rẹ̀. Níbẹ̀ náà mo sì fi ra bàtà sí i kí gbogbó ẹ bà lé rí déèdèèdée.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi òun ni yàrá teleyi ìbò ń pè ní yàrá bed, yeah, master bedroom tá ń pè ní yàrá inú ní èdè wa. Òun ni yàrá tó tóbi jù nínú gbogbo yàrá wa. Òun ló sì gẹ́gẹ́ bí yàrá tí mo fẹ́ràn jù nítorí pé gbogbo ohun ẹni nílò ní ń bẹ inú ẹ̀, gbogbo ohun tí olúwa rẹ̀ bá fẹ́ràn ní ń bẹ inú ẹ̀. Yàrá àgbọ̀nsẹ̀, yàrá gbogbo ibi tẹ́ẹ̀ tí ń wẹ̀ gbogbo ẹ ló péjọ. Mo sì fẹ́ràn yàrá náà nítorí pé ọ̀dà tó tí mo fẹ́ràn jù ni mo fi kùn ún, tábìlì tí mo fi ń kàwé ń bẹ ń bẹ̀, bẹ́ẹ̀dì tí èmi náà fi ń sùn, ńlá ńlá ló ń bẹ níbẹ̀, omi tí mò ń kà sọ́ọ̀sì ńlá ńlá náà mo ṣí síbẹ̀

Ní gbogbo òwúrọ̀, mo máa ń dèdé jí fún ara mi. Àmọ́ ọjọ́ tó bá ti rọ̀, tó bá ti rẹra, mo máa ń ṣẹ́ti àláàmù torí pé mò mọ̀ pé n ò sí mọ ṣíṣe, òrun ó fẹ́ gba kọ́ntúró ara mi. Ní bẹ̀ mo máa ń ṣẹ́ti tí a máa ń pè lágo go ìjíni.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì lẹ́kọ̀ọ̀kan àgàgà ìgbà tí mo bá rí pé òfurufú o mọ́tótó tí ó ń gbogbo nǹkan bí i àǹkandọ̀ tí wà lórí òfurufú lójọ́ náà. Mo máa ń tètè wọ gíláàsì kí olùwàré má ba à le ṣàkóbá fún ojú n tó fà á tí mo fi máa ń wọ gíláàsì nu.